Ṣé o máa n pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, àwọn fáìlì mi tó jẹ́ kókó tó ní àwọn ìwé tó ṣe mí láǹfàní, bí i àwọn ẹẹ certificate mi àti document mi, mo máa n pa wọ́n mọ́ nínú fáìlì kí ǹkan kan ṣe wọ́n kan márùn ún kí omi má dà sí wọn.